Ẹ ká san o. Ìbéèrè tí ẹ bèrè ni wípé ibi wo ni mo fẹ́ràn láti lọ jù. Ọmọ mí fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Tí mo bá lọ sí ilé ìjọsìn, mo fẹ́ràn láti wà nínú ilé. Kí máa wà nínú ilé, ké mi nìkan dáwà, wáyé kí ma tẹ fónù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí ma tẹ tàbí kí ma bá àwọn ẹbí àti ará ilé kí ma bá wọn ṣeré.

Ẹn, yó wù mí o, yó wù mí tí owó tó máa ṣe han. Wọ́n máa ń sọ fún yan tó bá jẹ́ pé owó tó wà dáadáa ni tí wọ́n ń san owó dáadáa, tí kò ní jẹ́ wípé èèyàn kàn lọ ṣiṣẹ́ lásán. Mo fẹ́ràn láti lọ sí ìlú mìíràn láti lọ ṣiṣẹ́. Pápá jùlọ òkè òkun. Mo fẹ́ràn láti lọ sí òkè òkun láti lọ ṣiṣẹ́, è ṣeun.

Ẹ ṣé mu. Bẹ́ẹ̀ni, ẹ́ mo ní ìwà tó dára nígbà tí mo bá jẹun, bí i ká dúró sí ipò tó yẹ ká wà nígbà tí a bá fẹ́ jẹun. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ń sùn lẹ́ tán bá fẹ́ jẹun. Ẹlòmíràn kò ní bu omi kalẹ̀ tó sì mọ̀ pé oúnjẹ aláta ni òun fẹ́ jẹ. Mò ní àwọn ìwà kọ̀ọ̀kan bó ti lẹ̀ jẹ́ pé kò ṣe ẹni tó pé. Ṣùgbọ́n mo sì ní àwọn ìwà tó dára nígbà tí mo bá jẹun.

Ah! Ìbéèrè yìí kì olúwa kó sàánú wá ni. Mi ti, mi ti rìn ìrìn àjò orí afẹ́fẹ́ lébì pé màá ní mo fẹ́ lọ gun bàálù. Mi ti rìnrìn àjò afẹ́fẹ́ rì láti ìgbà ọmọdé mi. Mi ti rìn. Ìrìn àjò afẹ́fẹ́. Kí olúwa kó rán mi lọ́wọ́ láti lè lọ sí òkè òkun láti lè fò ẹ ṣeun.

Ẹ ṣe ooo. Àwọn méjèèjì ni mo fẹ́ràn. Méjèèjì ni mo fẹ́ràn. Mo fẹ́ràn coffee, ni mímu ká kàn mu lásán. Tea náà, um, mí ò lè sọ pé mo fẹ́ràn tea bí i báun, màá sọ pé mo fẹ́ràn coffee ju tea lọ. Àwọn mìíràn máa ń fẹ́ràn àti fi tea kan fi jẹ búrẹ́dì. Ké sábà lọ, mo fẹ́ràn ká jẹ búrẹ́dì, ká fi bọ́tà sè, tàbí ká fi nǹkan mí jẹ, ká kàn gbé tea mú, ká gbé tea náà ká gbé mu, tàbí coffee ká gbé mú. Ohun tí mo fẹ́ràn nìyẹn. Èmi fẹ́ràn ká máa fi jẹ àwọn nǹkan mi.

Ẹ ṣeun. Tí mo bá gbo ìbéèrè yìn dáadáa, ìbéèrè tí a béèrè ni pé nígbà wo ni mo kẹ́yin lọ wo eyín? Ah, Olúwa ó ṣàánú wa o. Mi ò le sọ pé kí i dáhùn ní tótọ́tọ́tọ̀. Èmi ti lọ wo eyín mi rí. Tí mo bá gba ìbéèrè yìn, èmi oti lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò bí eyín mi se rí. Lẹ́yìn ká jí, ká fọnú, ká jẹun. Ó ti a máa ṣe nìyẹn. Ẹ ṣeun.

Ah, ẹ̀ṣọ́ fún ìbẹ̀rẹ̀ yìí. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní oṣù tó kọjá, ní Sunday, no Satidé tó gbẹ̀yìn oṣù kínní ọdún yìí ni mo bẹ̀rẹ̀ sí lọ kọ́ àti ṣe ìmọ̀ dojú ìwọ̀n. Sọ́fìtì wéa mi, ẹ̀ṣeun. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni láti kọ́, láti mọ̀ nípa rẹ̀ sí bí a ṣe ń lo ohun tí olóyìnbo ń pè ní kọ̀m̀pútà. E ṣe.

Ẹ ṣé o, àṣà. Àṣà wa ni àṣà Yorùbá. Àṣà wa ni àṣà Yorùbá. A kì í ṣe ẹ̀yà míràn. Ẹ̀yà Yorùbá ni wàá sọ. Àṣà wa náà Yorùbá ni ó f'ara mọ́. Ah àṣà, a máa ṣe ọdún àṣà àti ìṣe ní ìlú Ọ̀yọ́, ní orílè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni, mo fall sí abẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́

Ẹ ṣe o, fún ìbéèrè tí ẹ bèèrè yìí, a mi le sọ pé bóyá mo fẹ́ràn láti máa lọ síbẹ̀ tàbí mi fẹ́ràn láti máa lọ síbẹ̀ torí mi i tíì lọ rí. Mo sì ń fi ojú sọ́nà fún ọjọ́ kan kí n lè lọ síbẹ̀. So máa fi lè dáhùn àwọn ìbéèrè yìí pé bóyá mo fẹ́ràn rẹ̀ àbí mi fẹ́ràn rẹ̀. Mo wà ní, lo ń fi ojú sọ́nà báyìí náà láti kọ́kọ́ lọ nítorí mi ò tíì lọ sí ìbẹ̀ ri. Ẹ ṣe o.